Tábìlì iṣẹ́ mi mọ́ púpọ̀, ó rẹwà, ó sì dùn wò. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé tábìlì iṣẹ́ mi mo máa ń rí gẹ́gẹ́ bí ibi tí mo ti ń ṣe ọ̀rọ̀ ajé, tí ó sì yẹ kí àbàwọ́n kankan kó wà níbẹ̀. Nítorí wípé ajé gan ò fẹ́ ìdọ̀tí. Bẹ́ẹ̀ ni, ajé kò fẹ́ ìdọ̀tí, ìyẹn gbọ́dọ̀ ṣe ibi tí ẹ̀ ń ṣe iṣẹ́, kí ẹ ṣe lọ́jọ̀. Torí ibi tí ẹ̀eyan ti ń pa owó wọlé ni, ibi tí ẹ̀ ti ń rí owó tí ẹ̀ ti ń fi ṣe ọ̀únjẹ òjọ́ èèyàn ni. Tábìlì iṣẹ́ mi ó rẹwà púpọ̀ débi wípé ó máa ń dá èmi ganán lọ́pọ̀ ìgbà tí mo bá ti ń wò.

Mo máa ń tọ́jú ara mi dáradára. Ìdí tí mo sì fi máa ń tọ́jú ara mi dáradára ni wípé èmi ò láàrọ̀. Mo máa ń tọ́jú ara mi débi wípé n kii fẹ́ jẹ́ kí àìsàn àbí kí ǹkan kan kó kọlù mi. Mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé bi mo ṣe wà yìí tí ń bá kó firí pó fẹ́ rẹ́ mi. Lọ́pọ̀ ìgbà tí mo bá ti ń sín léra léra, mo máa mọ̀ pé catarrh lo fẹ̀ ṣe mí èyí tí à ń pè ní òfinkìn. Kíá láì tíì mọ̀o se òfinkìn un n tí lọ ra òogùn òfinkìn tí un ó sì máa lòo. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ri pe mo ti ń nà ju, tí mo ti ń nà ju, màá ti mọ̀ pé á ìbà ré, màá ti lọ ká agbo ìbà jọ tàbí òogùn òyìnbó. Bẹ́ẹ̀ sì ni màá máa lò. Mo nífẹ̀ẹ́ ara mi débi wípé mi ò kií fẹ́ jẹ́ kí ǹkan kan kó ṣe mi rara. Mo máa ń tọ́jú ara mi gan o. Kódà àwọn ọ̀rẹ́ mi pàápàá máa ń fi mí ṣe yẹ̀yẹ ńgbá mi pé "áh àh ógbẹ́ni. Ìwọ ò ki n fẹ́ kí ǹkan kan mu ọ ni." torí wípé mo mọ̀ wípé ìlera lọ̀rọ̀. Báwon bàbá ńlá bàbá wa ṣe sọ, wón ní ìlera lọ̀rọ̀. Tòótọ́ sì ni. Ẹ̀dá tó bá ní ọrọ̀ tí ò bá ní ìlera kò ní ǹkan kan. K'eledua dákun kó máa gba ìlera lọ́wọ́ wa. Nítorí idi eyi lémi fì máa ń tọ́jú ara mi dáadáa. Mo tún jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé kébí tó pa mí n mo ti máa ń dáná. Mo wá lè dáná tán o kí n gbe sínú kúlà pé kó máa wọ́omu n bẹ̀. Nítorí wípé mi ò kí n fẹ́ jẹ oúnjẹ tó tutù ní ọ̀pọ̀ ìgbà. Mi ò sì n fẹ́ sáré kiri nígbà tí ebí bá ń pa mí. Mo tì máa ń fẹ́ jẹ́ kí gbogbo ǹkan mi kó wà nle ni sẹpẹsẹpẹ. Torí ẹ, mo máa ń tọ́jú ara mi nípa pé ká jẹun, ká lòògùn, ká máa dènà pé kí ǹkan ṣà mọ́ ṣe wá ní gbogbo ọ̀nà. Mo máa ń tọ́jú ara mi dáradára inú mi sì máa ń dùn lọ́pọ̀ ìgbà. Àti tún pé, ẹ̀gbọ́n màmá mi kan sọ fún mi wípé ìwọ ọmọ yìí toó bá lówó koo jẹun o, tóo bá lówó koo tọ́jú ara rẹ. Torí ó ní ǹkan kan tó ṣe wọn kọjá lọ nínú ìrírí wọn ẹ. Wọn wa fi máa ń bá mi sọ̀rọ̀. Wọn fi máa ń bá mi sọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà pé wò ó, ǹkan t'ẹyẹ bá jẹ l'ẹyẹ n gbẹ́ fò, tọ́jú ara rẹ, ẹ̀mi ò láàrọ̀

Mi ò kí ń mu coffee lẹ́nu iṣẹ́ o. Mi ò kí ń mu coffee lẹ́nu iṣẹ́ rárá. Kódà ìgbà tí mo máa ń ṣíṣe alẹ́ tó jẹ́ pé a ó ṣiṣẹ́ láti alẹ́ tí ilẹ̀ fi mọ́ láì sì mi ni, mi ò kí ń mu coffee. Nítorí pé mo máa ń like ki gbogbo nǹkan wà, bélédua ṣe dá. Tó bá yẹ kí n sun tí mi ó sun, ohun tó bá dọjọ alẹ́ yóò bèrè lọ́wọ́ mi. Gbogbo nǹkan tí a bá ṣe nígbà ọ̀dọ́, yóò yọ́lẹ̀ nígbà tó bá dọjọ alẹ́. Torí ẹ, kí ṣe wípé bóyá mo lòdì sí mí mu coffee o, ṣùgbọ́n ní èrò tè. Nítorí èyí, mi ò kí ń mu coffee lẹ́nu iṣẹ́.

Mi ò tí lè èèyàn kankan kúrò lẹ́nu iṣẹ́ rí, à fi àwé kan tó kọjá ààyè rẹ̀ sí ìkan lára àwọn ọ̀gá mi. Ìdí tí mo fi máa ń sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ààyè mi pé mi ò lè léyàn lẹ́nu iṣẹ́ ni wípé mo mọ̀ pé ọ̀nà ọ̀fun, ọ̀nà ọ̀run ni. Kò dára fún èèyàn láti gba iṣẹ́ lẹ́nu èèyàn. Ẹni tí ó bá gbónra iṣẹ́ lẹ́nu rẹ̀ lọ́wọ́ èèyàn bíi pé o gba ouńjẹ́ lẹ́nu èèyàn ni. Ṣùgbọ́n àwọn àwẹ́ tí mò ń sọ yìí kọjá ààyè wọn ní ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀gá mi kan ni. A wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. Ọ̀gá mi ò sí ní ọ̀dọ̀. Ṣé ẹ ṣì máa lè yàn kúrò lẹ́nu iṣẹ́?

Tí mo bá rí ẹ̀yà̀n tó bá mi ṣàwàda, àwàdà tó mú mí dùn, màá rẹ́rìn tí màá rí ǹkan tó pamilẹ́rìn ín. Ṣùgbọ́n gbogbo ẹjùlọ̀, ǹkan tó máa mú mi rẹ́rìn ín sí ǹkan tó bá panilẹ́rìn ín, owó ni o. T'owo bá wà lápò mi, màá rẹ́rìn kọjá bọ́ sí yẹ kin rìn n gbá mi gan t'èmi gán à mọ̀ rò pé kí ló ṣẹlẹ̀. Owó àma múnú mi dùn lọ́pọ̀ ìgbà àsi mo máa rà á mi yá gá gá gá gá.

Mio lè ka iye igba tó máa ń mú fóònù mi gbóná. Ìdí ni wípé tí a bá ti wà láwùn àsìkò kan tá bá wà bí i ìgbà ẹ̀rùn, àwọn ìgbà tí oorun gidi máa ń gbó-- tó oorun tó gbóná máa ń mú, tó oorun bá ń mú tó sì pọ̀ níta, fóònù mi a máa gbóná gidi. A máa gbóná gidi tó ẹ pé emi gan máa pa lọ́pọ̀ ìgbà, nítorí pé mi ò ní fẹ́ kí ǹkan ṣe. Torí tí fóònù bá tí ń gbóná ju tẹ́ẹ̀ eyan sí ń tẹ̀, àmọn bà bátìrí fóònù han jẹ, so èmi ò fẹ́ jẹ kí ǹkan kan ṣe, so mi ò lè ka iye igba tó máa ń gbóná. Ṣùgbọ́n bá ṣe wà níbọ̀ ọyẹ́ báyìí, fóònù mi ó máa ń ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ra nǹkan lórí Internet nítorí pé ríra nǹkan lórí Internet jẹ́ nǹkan tó bá òfin ayé ìsinyìí mu. Ó jẹ́ nǹkan tó bá ọjọ́ mú tó bá gbà mú. Ó rọrùn púpọ̀ fún mi láti ra nǹkan lórí Internet torí pé ọ̀nà tí ayé gbà dẹrùn fún yàn ni.

Lọ́pọ̀ ìgbà data tí mo máa ń lò lọ́sọ́ ọ̀sẹ̀ máa ń tó bí kání bí fifteen gig. Irú tí yóò bá jẹ́ pé mo ro owó mi dí díẹ̀ lẹ́nu iṣẹ́, mi ò kí ń lo data púpọ̀. Ṣugbọn tó bá jẹ́ pé mo ráàyè dáadáa, dáadáa, èyí tí mo máa ń lò lọ́sẹ̀ kan ó máa ń ju fifteen gig tí mo kọ́kọ́ dárú kọ yẹn lọ. Ṣùgbọ́n tí mo bá kàn ní kí ń wo, ń pé àti pé mo busy o àti pé mi ò busy, data tí mo máa ń lò lọ́sẹ̀ kò yẹ kó kọjá twenty gig, twenty gig ni mo lè, mo lè ṣàkàwé rẹ̀.

Ojú mi dára, ó sì rẹwà púpọ̀. Kódà tó bá ṣèṣe fún mi ni láti send ẹ̀ kin fi sọwọ́ sí yín, n ó fi sọwọ́ sí yín. Ojú mi dára kódà èmi náà sì mọ̀. Mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ eledùa fún bó ṣe dá mi ó dá mi láwọ̀ rán ara rẹ̀. Inú mi máa ń dùn lọ́pọ̀ ìgbà tí mo bá ń wo ojú mi. Ojú mi ń dára jọjọ.

Mi ò ní forúkọ sílẹ̀ nínú eré ìdárayá. Ìdí ni wípé àgbà ti gba òun tó pọ̀ àti wípé a ó dá ọ̀dà ayé yìí kò jẹ́ ráyè fún àwọn kan bá òun. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí, mo nífẹ̀ẹ́ láti forúkọ sílẹ̀ níbi eré ìdárayá. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, tó bá ti jẹ́ pé mi ò ní ṣiṣẹ́ ara tèmi tí ń ṣi ni àbe ọ̀gá kankan, n ó forúkọ sílẹ̀ níbi eré ìdárayá torí ó dára láti máa ṣeré ìdárayá. Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá. Ó jẹ́ ǹkan tí mo máa ń kópa níbẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀

Mi ò kí ń wọ ìborùn nítorí pé ọkùnrin ni mí, ṣùgbọ́n mo máa ń de fìlà. Mo rí gẹ́gẹ́ bíi wipé ìborùn wà fún obìnrin. Àyàfi àwọn ọkùnrin tí wọ́n bá like kan mọ́ ṣe akọ áṣejù, ni mo lérò pó wọn máa ń lo ìborùn. Ọkùnrin ni mí, fìlà ni mo máa ń lò, in kì í n lo ìborùn.

Ìgbà tí mo wà ní kékeré ló kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ akẹ́rù tí mo gun yìí jẹ́ ọkọ̀ tí mo gun tí ẹni tó sì ń wà ó mọ̀ wípé mo ti gun lẹ́yìn. Ìgbà tí màá sọ̀ kalẹ̀ láti orí ọkọ̀ akẹ́rù, mi lẹ́nu tí mo lè fi sọ wípé ẹjọ́ ẹ dúró mo fẹ́ sọ̀. Bibe tí mo be sọ̀ kalẹ̀ gijà àyà ni mo dáa lulẹ̀. Ìgbà náà sì jẹ́ ìgbà tí mo wà ní ilé ìwé girama. Irù ìrírí tí mo rí náà, ó jẹ́ kí ń fòpin sí à ti máa gan ọkọ̀ akẹ́rù. Sùgbọ́n ti aye bá gbà mí láti dá won duro ki won gbé mi, mo lè wò ó.

Òpin ọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti máa gẹ irun mi nítorí wípé mo máa ń láìkì kí n gbé lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Sunday. Só tí bá ṣe láàárín ọjọ́ Jímọ̀ sí ọjọ́ Sátidé, yóò sì jọ tuntun títí tí màá rú gbé lọ sí ilé ìjọsìn ní òpin ọ̀sẹ̀. Fún ìdí èyí mo fẹ́ràn láti máa gẹ irun mi ní òpin ọ̀sẹ̀ ní ọ̀pọ̀ ìgbà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ̀ ni bí a ṣe ń lo AI, èyí táwọn èlé ìbò pè ní Artificial Intelligence. Mo rò wípé níbi tí a yóò dé síyín lọ, ẹni tó bá kọ́ nípa bí a ṣe ń lo irú ǹkan bẹ́ẹ̀ bá ṣe le mọ̀, ẹni tó bá ní ìmọ̀ nípa AI kì í ṣe ǹkan tó lè parun. Láàárín ogún ọdún sí ìsín, ǹkan tá a ò mọ̀ lo nu, ẹni tí ó bá sì mọ̀ ń pa rẹ̀, yóò ṣe, ó ṣe é ṣe kó jẹ́ pé òun mọ̀ fọ̀rọ̀ rọ̀ sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín pàápàá jùlọ nígbàtí mo kéré. Tí mò ń dàgbà bọ̀, taba tí lọ sí oko ìyá ìyá mi, o lá àwọn àlọ́ tí ìyá àgbà má ń pa fún wa tósi má ń múnu mi dún. Torí èyí lọ jẹ́ kín fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo mọ bá ti ń tún àwọn nǹkan ṣe. Ara nǹkan tí mo mọ̀ bí wọ́n ń tún ṣe jẹ́ ẹ̀rọ ìfé atẹ́gùn inú ilé, èyí tàá mọ̀ sí fáànù. Mo ní ídeà díẹ̀ nípa bí mose tún ṣe. Bí a bá ṣe ń tún sọ́kẹ́ẹ̀tì ṣe, àwọn nǹkan tí mo dárúkọ ẹ tó bá bàjẹ́ mi ò kì í dáamọ́ ara mi, tàbí kí máa rò pé báwo ni mo ṣe fẹ́ ṣe. Fùn ara mi ni màá tún, tí màá ṣi ṣẹ. Mo ní ìmọ̀ nípa rẹ̀ nígbà tí mo wà ní ọ̀dọ̀ ọkọ ẹ̀gbọ́n mi. Iṣẹ́ tí wọ́n ń ṣe ni. Kì í ṣe ìṣè pé boya mo kọ, ti bá lọ kí wọn, mọn kọ̀ máa dọ́gboùn fojú wò. Bẹ́ẹ̀ ní mo ṣe kọ́, bí i bẹ́ẹ̀ mo ṣe fi ìwọ̀nba ọgbọ́n télédù a tó fún mi, mo fi mọ̀

Ìrẹsì àti ẹwa pẹ̀lú dodo ti won bá wá dín ata rẹ, òun ni ounjẹ tí mo fẹ́ràn jù. Àwọn olóyìnbo máa ń pè ní rice and beans. Mo fẹ́ràn rẹ̀ débi wípé tìnú bá ń bí mi tí mo bá ríi, inú mi a máa dùn, ara mi a sì máa yá gágá. Mo fẹ́ràn oúnjẹ yìí láti ìgbà èwe mi wá títí di ìsìn yìí, mo fẹ́ràn oúnjẹ náà.

Owó tí mò ń gbà ò dára tó tí mo bá rí nǹkan mi tí mo lè máa ṣe àbí tí mo lè máa fi ọwọ́ dà máa kúkú ṣe. Èyí tó bá bá òfin àti ìlànà ìlú tí mo wà mọ̀. Nítorípe wan ti sọpe ẹni tó bá jalè ló bọmọjẹ́, èmi ò lè jalè, èmi ò lè gbé bọn. Ṣùgbọ́n iṣẹ́ ni mo lè ṣe iṣẹ́ gidi nítorí pé a tẹ̀lé ọwọ́ ẹni kì í tan ni jẹ, a tẹ̀lé ọwọ́ ẹni kì í tan ni jẹ. Nítorí ìdí èyí, owó tí mò ń gbà kò dára tó tí n bá rí iṣẹ́ mi tí mo lè máa ṣe, kún iṣẹ́ tí mò ń ṣe máa ṣe. Ará pé owó tí mò ń gbà kò dára tó, oun nà ló sún mi débi irú nǹkan tí mò ń ṣe yìí, mo tún ń wá owó sí ọ̀nà bòmí.

Ilé ta sílẹ̀ díẹ̀ sí tí mo lọ rí dókítà, ó ti pẹ́ tí mo lọ rí dókítà. Ìdí tí ó sì fà á ni wípé mi ò fi bẹ́ẹ̀ sáré. Tí mo bá ní kí n wò, yi o ti tọ́ ọdún méjì báyìí tí mo lọ rí dókítà níbẹ̀. Ìdí ni wípé àwọn òògùn kọ̀ọ̀kan wa tí wọ́n máa ń kọ fún mi. Tí mo bá ní kí n wò, yóò tì tọ́ ọdún méjì báyìí tí mo lọ rí dókítà mi bí kìí ṣe ibà tó máa mú mi, mo sì tún máa ń gba oògùn tí mo máa lò fún ibà tí ó bá jẹ́ pé ǹkan kí ó ṣe mí kò i tí ì ṣe mí rí, òun ni ó lè mú mi lọ bá dókítà.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo sì ní ni ajá. Méjì ni àwọn ajá náà, ìkan jẹ́ Bílí bẹ́ẹ̀ sì rèé ikan njẹ́ Bẹ́là. Mo nífẹ̀ẹ́ àwọn ajá yìí débi wípé gbogbo ìgbà tí wọ́n bá ti ń pakuru mọ́ àwọn èèyàn tó bá kàn nrìn gbérigbéri káàkiri, inú mi a sì máa dùn. Ajá jẹ́ ohun ọ̀sìn tó yẹ kí oníkálukú ní nílé, tí ìbá ṣe fún pètì tí ẹ̀sìn. Ajá jẹ́ ohun ẹranko ọ̀sìn tí kì í gbàgbé olóore, tó bá ti rí yàn, tó bá fẹ́ tó ọdún kan, tó bá tún tun'yàn rí, yóò dá ẹni náà mọ̀ pé òun dẹ̀ ẹni báyìí mọ̀. Ìdí, ara ìdí tí mo fi fẹ́ràn ajá nìyẹn ní sinsìn. Mo láì kí n máa sin ajá, inú mi sì máa ń dùn ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ń rí wọn. T'awọ́n náà bá ti rí mi níṣe ni wọ́n máa ń júrú bẹ̀begbẹ̀ lẹ́ si mi pé a, àwọn ti olówo àwon o.

Bẹ́ẹ̀ ni mo mọ bá ti ń pẹja, mo sì mọ bá ti ń mẹ́ja dódó. Pípa ẹja ò kí ń ṣe nǹkan tó nira fún mi. Tí èèyàn bá ti mu ibi tó bá ti ń ta wọnhin wọnhin káàkiri, èyí tó bá jẹ́ irú ibi irú ẹja odò, èèyàn á fi àdá sá láàárín ẹ̀yìn. Bẹ́ẹ̀ ṣe rí, tí èèyàn bá ti fàdá sá, èèyàn ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ nu, igbá naà lè yan ó bẹ̀rẹ̀ sí ní yọ nǹkan tí ó wúlò kúrò lára rẹ̀ tí èèyàn o ti fi kò tó di pe ẹyan fi pa ta.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nípa kí kọ̀kọ̀ gba àdúrà tí mo bá ti jí ní òwúrọ̀ ọjọ́ náà. Mo máa ń fẹ́ràn láti jí ní bí ọwọ́ aago méjìlá òru ọjọ́ náà. Màá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pó tún ṣọ́ mi, mo bọ́ sínú ọdún mìíràn. Tówó bá sì wà lọ́wọ́ mi nígbà tílẹ̀ bá mọ́, màá pe àwọn tó bá jẹ́ bí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ mi, ẹyọkan àbí méjì mọ́ra, pé kán wá bá mi ṣe àjọyọ̀. Ọ̀pọ̀ ìgbà sí nìyí, a máa ń jáde lọ ni láti lọ ṣe fàájì láàárín ara wa. Mo fẹ́ràn láti máa ṣe àjọ, àyọ̀, àjọyọ̀ ọjọ́ ìbí mi torí pé bíbélì gan-an sọ pé "Rántí ọjọ́ ìbí rẹ láti yàá sí mímọ́."

Bẹ́ẹ̀ni mo máa lọ sí ilé ìjọsìn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Ìdí ni wípé Ọlọ́run pa á láṣẹ fún wa láti máa jọ́sìn. Ó ní kí a rántí ọjọ́ ìsinmi ká sì yà sí mímọ́. Àra ọ̀nà ta lè gba yà sí mímọ́ ni wípé ká má lọ sí ilé ìjọsìn. Ká sì máa se ohun tí Ọlọ́run lòdì sí ní ọjọ́ gbogbo àti iru ọjọ́ bẹ́ẹ̀. Ilé ìjọsìn jẹ́ ibi tó yekí ẹ̀dá ènìyàn máa lọ láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kú, inú tó bá jẹ́ inú ilé mi ni. Nítorí pé mo mọ̀ pé ara ilé mi ò lè fi nǹkan tó burú, wọ́n á lè fi ṣe mí. Àmọ̀ tó bá jẹ́ ọ̀dọ́ ara ta òún lè jẹ́ torí mo mọ ẹni tó jẹ́ kú, èṣì má bò ṣe jẹ́. Òún mọ̀ tán fi pé olórí rẹ́ è sì má dè tán fi jẹ́ kú. Òótá ẹ, mo bá délé, pàápàá jùlọ tí ó bá jẹ́ pé ìyàwó mi ló jẹun kú, yóò sì sọ dì tó fi jẹ́ kú bá, ó sì pọ̀jú wọ́n ò lè jẹ́ tán. Léèsì mo sì mọ̀ wípé kò lè fi nǹkan tó le kò lè fi ṣe mí. Èdì níyẹn ni mo fi máa ń jẹ oúnjẹ tó kú.

Iye ìgbà tí mo máa ń wojú àwòrán lójúmọ̀ ò ló ń kà. Ọ̀pọ̀ ìgbà tí bá ṣe ṣe irun tuntun àbí tó bá jẹ́ wípé bábà tuntun ló bá mi gẹrun, màá mọ wò máa ma tún rò pé tó sì gẹ́tì irun wò. Irun tí mo máa ń gẹ̀ báyìí kò sì bí tí mo ṣe rí àwòrán, kò sì bí tí mo ṣe rí dígí tín ni wò ra mi wò. Bẹ́ẹ̀ pé à jẹ́ ẹ́ tún wo gbójú mi ṣe rú bí mo bá jí lóòrùn lọ́pọ̀ ìgbà tí mo bá ráyè náà, mo máa ń wojú mi.

Rárá o, mi kì í mu òògùn lójojúmọ́ o. Ara idí tí mo ṣe kì í fi mu òògùn lójojúmọ́ ni pé, èlẹ́dùmare adání wá yé dá mi dáadáa. Mi ò lérò pé mo nílò láti máa lo òògùn lójojúmọ́. Idi ni wípé tí ẹranko bà mú mi, kò sí ǹkan tí mo fẹ́ lòògùn lójojúmọ́ fún. Àyàfi tí mo bá ṣiṣẹ́ tó sì ti rẹ mi, olórí òògùn mi náà o ju sì ju parasitamọ́ọ̀ lọ.

Kọ̀m̀pútà alágbèlé tán ni mo ní, tí àwọn olóyìnbo ń pè ní laptop. Dell ló ṣíṣe. Mo fẹ́ràn Dell débi wípé inú mi máa ń dun lọ́pọ̀ ìgbà tí mo bá ń lò ó. Èyí ni wípé ó wà lára àwọn kọ̀m̀pútà tó dára jù lọ láyé òde òní. Ara àwọn tó máa ń ṣe àwọn iṣẹ́ alágbára lórí kọ̀m̀pútà, òun ni ọ̀pọ̀ wọn máa ń lò. Idi niìyì tí mo fi fẹ́ràn rẹ̀. Tori pe ati ìgbà tí emi naa sí ti ń lò kò dá mi láàmú rárá. Bẹ́ẹ̀ sì ni kò dojú tími rí.

Ọ̀nà tí mo máa ń gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá ni wípé, ní ọ̀pọ̀ ìgbà, gúùgù ni mo máa ń lò. Tí mo bá tin kòjú ìṣòro kan àbí òmíràn lórí ẹ̀rọ ayárabí àṣá mi, papapa ni màá lọ bí goguu pé nkàn baibai koyemi oo, boni mo tile ṣe, yíò sì tomi sọ́nà.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, ó sì máa ń dá mi lọ́rùn pẹ̀lú. Ní ọ̀pọ̀ ìgbà tí bá baber ba n bá mi ṣe irun orí mi, wọ́n máa ń ṣe mí bíi pé wọ́n ti ń fi àkókò ṣòfò jù kí wọ́n bọ́ sí bí irungbọ̀n. Nítorí pé tí mo bá bọ́ sí ọwọ́ bàbá tó mọ irun ṣe dáadáa, tó sì mọ bí wọ́n ṣe máa ń yọ sharp bẹ́ẹ̀, inú mi a máa dùn, ayọ̀ mi a sì máa kún. Mo ní irungbọ̀n, mo sì máa ń tọ́jú rè mọ́ sé lọ́sọ̀ọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Kò dára kí èyàn má ní owó tí èèyàn ò ní lápamọ nítorí àwọn nǹkan yàjóyàjó tí èèyàn ò retí tí ó bá ṣẹlẹ̀ kò síbi tí èèyàn fẹ́ sáré lọ. Torí ayé òde táa wa yìí, oníkálùkù ló ń kojú ìṣòro ti ẹ̀. Bóo wá lèyàn, ó sì ṣe ọrọ̀ ayé rẹ̀ nígbà tí ó bá ní owó tó ń pamọ́. Kòsí bí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣeé, àfi kọ́lọ́hún ṣàánú wa.

Ọjọ́ Jímọ̀ ni mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀. Ìdí ni wípé ọjọ́ náà súnmọ́ ọjọ́ ìsinmi mi lẹ́nu iṣẹ́. Tí mo bá si ti kúrò ní ẹnu iṣẹ́ lọ́jọ́ Jímọ̀, mo máa ń gba ilé ìgbafẹ́ lọ láti lọ gbádùn ẹ̀mí ara mi nítorí wípé ayé kan o ju báyìí lọ. Fún idi eyìí, ọjọ́ Jímọ̀ yìí ta mọ̀ sí ọjọ́ Friday ni mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀. Èyí tó jẹ́ wípé ó jẹ́ ọjọ́ tí ó dára jù gan lọ fún emí o, ó jẹ́ ọjọ́ tó dára jùlọ fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán, mo feran yiya aworan. Àrà ìdí tí mo si fi fẹ́ràn yíya àwòrán ni pé láti ya àwòrán ara mi kí n rí iṣẹ́ tí Ọlọ́run eledumare pari sára mi. Yíya àwòrán jẹ́ ohun tó dára, o máa ń múni rantí nǹkan tí èèyàn ti ṣe fún ọjọ́ pípẹ́ tí èèyàn bá le fi àwòrán tí èèyàn bá yà pamọ́

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń wọ ago ọwọ́. Ìdí tí mo fi sin máa ń wọ ni wípé ó máa ń rọrùn fún wọn láti ye ago wọn ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé ní ayé òde òṣìn ọ̀pọ̀lọpọ̀ ó pé wọn kí wọ́n má di ago ọwọ́, kí wọ́n wọ ago lórí ẹrọ ìbánisọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n èmi máa ń fi ẹrọ ìbánisọ̀rọ̀ tèmi sí àpò tí mo bá ń jáde lọ. Ṣùgbọ́n tí mo bá de ago ọwọ́ mi, màá lè wo ago ní àkókò tó rọ̀ mí lọ́run. Ìdí nìyẹn tí mo fi máa ń wọ ago ọwọ́, mo sì fẹ́ràn láti máa wọ ago ọwọ́ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣẹ́, mo fẹ́ràn kíkọrin. Ara ìdí tí mo fi fẹ́ràn kíkọ orin ni wípé, ó máa ń mú núù mi dùn tí mo bá ń kọrin. Nígbà tí mo bá dáwà tí mo bá sì ń ṣe iṣẹ́ ilé lọ́wọ́, mo fẹ́ràn láti máa kọrin. Àwọn orin ìyìn sì ni mo fẹ́ràn jùlọ láti máa yin, láti máa yin Olúwa Ọlọ́run, ọba ọ̀gá ògo tó dá mi sáyé. Orin kíkọ wà lára nǹkan tó mọ̀ mi lára jùlọ ní ọ̀pọ̀ ìgbà.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù lọ ni ápù. Ìdí ni wípé èso yìí kò wọ́pọ̀. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó máa ń ṣiṣẹ́ fún ojú, ó sì máa ń m'ara ènìyàn dán. Èso yìí jẹ́ èso tí mo fẹ́ràn láti kékeré, nítorí pé òun ni àwọn òbí mi máa ń rà fún mi nígbà tí mo kéré jọjọ.

Fóònù alágbèká iPhone ni mò ń lò. Mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló ba eyin ajájẹ́. Bátìrì rẹ̀ kò lẹ́mi tó bátìrì àwọn Android ṣùgbọ́n mò kàn sá fẹ́ràn rẹ̀ ni pẹ̀lú àlébù ara rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé nítorí wípé ìwé dára púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo kọ́ nípa nínú ìwé kíkà. Ójìji tí mo dẹ̀ fi fẹ́ràn ìwé kíkà jẹ́ wípé ó máa ń jẹ́ kí èèyàn mọ àwọn nǹkan tuntun sí àwọn ọ̀tún. Bí nǹkan tí èèyàn ò bá mọ̀ tẹ́lẹ̀, ìwé kíkà jẹ́ ohun tó dára lọ́pọ̀ ìgbà tí mo ṣe fẹ́ràn láti máa ka ìwé púpọ̀

Oṣù kẹjọ ni oṣù tí a bí mi sí ayé yìí. Oṣù kẹjọ, mo sì fẹ́ràn oṣù náà. Ohun tó wa máa ń yà mí lenu nípa oṣù náà jẹ́ oṣù tán bí bàbá tó bí mi lọmọ. Ó jẹ́ oṣù kẹjọ, inú mi dẹ́ máa ń dùn lọ́pẹ́ ìgbà tí mo bá rántí pé a jọ pín oṣù kan náà.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jù lọ ní ayé ìgbà kan ni orin takaso fe ṣùgbọ́n ní ìsìn báyìí, orin gospel ni mo fẹ́ràn láti máa gbọ́, èyí tí àwọn Yorùbá mọ̀ sí orin Kristẹni. Orin náà máa ń tù mí lọ́kàn, ó sì máa ń mú inú mi dùn; nítorí pé tí mo bá tí ń gbọ́, ọkàn mi a máa balẹ̀, ìfoya asì máa sálọ kúrò nínú ọkàn mi, òróró ọkàn ọmọ kúrò lágo ara mi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Ara ìdí tí mo fi ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn ni wípé mo jẹ́ ẹ̀dà kan tó kò rẹra kó má wà ní ojú kan náà fún ìgbà pípẹ́, torí wípé ara ẹ̀kọ́ ni kí ẹ̀yàn má rìnrìn àjò lọ sí ìlú mìíràn, èyí tí ènìyàn o ti dèrí. Ó dára láti pẹ́ ká, ó dára gidi gan ni.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Haúsá. Ara idi tí mi fẹ́ fọ-- tí mo fi fẹ kọ́ èdè Haúsá ni wípé àwọn Haúsá máa ń ní ìfẹ́ ara wọn púpọ̀. Bí ẹ̀ sì gbọ́ èdè Haúsá, bí ẹ̀ bá dé ọjà tó jẹ́ pé Haúsá ló ń ta ọjà níbẹ̀, wọ́n a máa dín iye tí wọ́n ń ta ọjà náà kù fún ẹni tó bá gbọ́ èdè wọn, inú wọn a sì máa dùn gidigidi. Mo fẹ́ràn láti gbọ́ èdè Haúsá.

Mo ti dúró lílọ ẹ̀yọ̀ ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí, ṣùgbọ́n ìgbà náà ti pẹ́ jẹ. Ìgbà náà mo wà ní sẹ́kọ́ńdìrì school. Sáà dédé ní fóònù náà sí sun mi, mo sì fipamọ́ nítorí pé mo fẹ́ ka ìwé mi mo rí pé ó tí ń jẹ́ kí ń. Mo gbọ́kàn kúrò níbi ẹ̀kọ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré ìdíje nígbà tí mo wà ní ilé ìwé secondary school. Mo máa ń sáré. Mo di mọ́, èmi ni mo máa ń gba ipò àkọ́kọ́ nínú eré ìdíje náà. Lẹ́yìn ìgbà tí mo jáde tán, mo fẹ́ràn láti máa sáré torí mi ò kí ǹ kanju tí mo bá nlọ síbi kan tí mo bá wá rí pé ọ́jọ̀ tí lọ máa máa sá eré àbádi.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ní ọ̀pọ̀ ìgbà jẹ́ aṣọ ìbílẹ̀ wa, èyí tàwọn olóyìnbo ń pè ní native. Ìdí tí mo si fi fẹ́ràn láti máa wọ aṣọ náà ni wípé ó máa ń mú mi dàbí àgbàlagbà. Mo ṣàkiésì nǹkan kan ní bí ọdún méjì sẹ́yìn wípé ojú mi ń jẹ́ ojú ọmọ kékeré ṣùgbọ́n mo ti ní ọjọ́ ní orí. Ọ̀pọ̀ ìgbà tí n bá wọ aṣọ èyí tọ́ n ń pè ní English wear, ó máa ń dàbí ìgbà pé ọmọ under fourteen ni mí. Bẹ́ẹ̀ sì re, mo ti lé ní thirty years. Fún idí ẹ̀yì, ó wa mú mi máa wọ native dáadáa. Tí mo bá wa ti wá wọ native yẹ̀n, mo máa rí pe oju mi gúnrégé, óju mi gúnrégé, mo look more matured. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa wọ native dáadáa.